Eré ìdárayá tí mo fẹ́ràn jù lọ ni bọ́ọ̀lù aláfẹ̀sẹ̀gbà. Mo like wipé ó máa ń mú mí wà active, tí mo bá ń sáré lórí field tí wọ́n o pass sí eeyan tán, ó máa ń mú inu mí dùn, ó máa ń ginger mi gan. Mo like football gidi rárá. Boolu máa ń dùn mọ mi ni, ó máa ń dàbí oúnjẹ, idí bọ́ọ̀lù.

Iye ìgbà tí owó mi bá ti dọ̀tí náà ni màá n fọwọ́ lójoojúmọ́. Owó mi bá dọ̀tí, mi ò nílò láti fọwọ́. Tàbí tí mo bá ní, mo ni ajá bi méjì kan tí mo ti lọ bá wọn ṣeré tán, màá fọwọ́ mí nú. Nítorí pé ẹranko ni wọ́n, gbé kúrú gbé ní ibi kan. So ní ọpọlọpọ ìgbà yé bá ti wọ́n.